Bẹ́ẹ̀ni, tí mo bá láàlá, ìgbà mí mo máa rántí, ìgbà mi mi ò dẹni rántí. Ó wà bí boya bi mo bá ṣe láàlá sí. Ìgbà mí mo máa ti láàlá, bóyá tí ń bá jí, ó lè di bóyá bí ọwọ́ ago mẹ́wàá, àbí tí ọ̀sán ni tó máa rántí, àlà tí mo lá diè di ẹ mo máa rántí, mo sì máa gbàgbé àwọn, àwọn imin.

Bẹ́ẹ̀ni mo máa ṣe ìyànga dáadáa. Àgàgà tí mo bá ṣẹ̀ṣẹ̀ ra aṣọ tuntun, ìyànga mi máa pọ̀ sí i, torí, tó se pé máa ṣe ìyànga mọ lìkẹ́ kí n má ṣe ìyànga ga mi. Bá ṣe ra kan tuntun, bóyá aṣọ tuntun àbí bàtà tuntun, àbí nǹkan tuntun tuntun tuntun tuntun, àbí mo ṣe irun tuntun, ìyànga mi máa wá pọ̀ sí i ní àsìkò ìgbà náà gan-an. Gbogbo àwọn orẹ mi máa ṣe ìyànga sí, gbogbo awon arádugbo wa máa ṣe ìyànga.